Epo sí ọkọ̀. Rárá ma, yes ma Ó ní àsìkò temi máa ń ra epo sí ọkọ̀. Àkọ́kọ́ náà, èmi kì í jẹ́ kí epo gbẹ nínú ọkọ̀ mi. Láàárọ̀ láàárọ̀ tí mo bá ti n jáde ni mo máa ń ra epo sí ọkọ̀. Tàbí ìgbà mìíràn wà tí ó jẹ́ pé màá ti lo àwọn ọ̀nà jíjìn tó ṣe pé kí máa bùkátà sì kí n ra epo sí, epo sí, epo tó wà nínú ọkọ̀ mi. Tí ó sunmọ wípé kí epo ti n be n bẹ́ ọ mọ lè tó tí màá ní láti ra sí yàtọ̀ fún èyí tí mo rà ní àárọ̀. Àmọ́ ó ti ń jẹ́ constant, ó jẹ́ lóòlé lójoojúmọ́ pé màá saa ra epo ní àárọ̀ láàrọ̀ lójoojúmọ́. Yàtọ̀ fún ìpé tí ó bá sunmọ wípé tí epo bá tán àsiko tí epo bá tán yii, kò bá jẹ́ àárọ̀, kò bá jẹ́ ìrọ̀lẹ́, kò bá jẹ́ alẹ́, màá tun ra epo sí. Àmọ́ ìgbà tí mo máa ń sábà ra epo tí èèjà léti ná ni àárọ̀. Tí ó bá wa ṣe é ṣe tó jẹ́ pé ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀, bóyá ì jáde ní òpin ọ̀sẹ̀, tí ọ̀sẹ̀ bá bẹ̀rẹ̀ tí a bá ń lọ ibi iṣẹ́, màá ní láti ra epo. Tí oṣù bá parí, tá Ṣẹ́ ẹ̀ gba owó, mo màá gbìyànjú láti fúll ó lati ra epo kí ó máa kun áyé epo ti o kun n bẹ dẹ́mudẹ́mu.